Ṣé o ti ṣe iṣẹ́ ọfẹ rí àbí ṣe ọfẹ jẹ́ ohun tí oyinbọ n pé volunteer mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ́ rí. Kódà ó sì jẹ́ pọ̀ láti mú ó lè ṣe torí pé kíni ó jẹ́ ọ̀nà tí a fi ń give back to society. Ó sì dára ká give back to society torí pé kíni society náà ti try fún àwa náà.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́, ní ẹ̀mí bí mo ṣe jẹ́ gẹ́gẹ́ bí èmi, mi ò fẹ́ràn orin kankan, àwọn tó bá ṣepe tẹ́lẹ̀ ni, orin tí mo fẹ́ràn gbọ́ nọni orin àwọn Wasiu Ayinde, collington àti oshupa. Àmọ́ nìsìn bá yí, kò sí oun tó kan mi pẹ̀lú orin mọ́ kìní mo fẹ́ fi orin ṣe, orin ò láǹfààní kankan, tó fẹ́ ṣe fún yan náà ni tó rí star mi yan.